À, eré ìdárayá ti bàbá sùwé ni o. O ti pẹ́ tí wọ́n ti ṣe eré ọ̀hún náà, àmọ́ eré ìdárayá tí má ni gbàgbé ni. Àwọn èèyàn náà sì ń wo eré náà. Èmi nìkan kọ́ ni mo máa ń jókòó ti eré bàbá sùwé torí ó dùn lọ́pọ̀lọpọ̀ ó sì kọ yàn lọ́gbọ́n.

A, mo fẹ́ràn kí n fa ṣọ ìbora, bora tí mi bá sùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé kí ẹ̀fọn má báà jẹ mí àti nítorí òtútù. Bẹ́ẹ̀ sì ni bí n bá sùn ní òru, bí n bá fi lè lájú, aṣọ ìbora náà máa ti kúrò lára mi, màá túntú bí bora e.

Mo mọ àmì ìràwọ̀ mi ní èdè gẹ̀ẹ́sì ámo mí mọ̀ ní èdè Yoruba àmí Írawo mi ní èdè geesi ni Virgo. Ọ̀hun làwọn olóyèbo ń pè é.

Igbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn, o máa ń fẹ́ lè díẹ̀, kò fẹ́ sábà dẹrùn, nítorí wípé òun ló kẹ́yìn, iṣẹ́ púpọ̀ ló wà n bẹ̀ láti ṣe.

Oríṣìíríṣìí nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín, bí mo bá wà lórí ẹ̀rọ ayélujára. Oríṣìíríṣìí àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ sórí ẹ̀rọ ayélujára ló máa ń lórí Interneti ló máa ń mú mi rẹ́rìn-ín. Àwọn olóyìibo máa ń pè é ní ẹ̀fẹ̀, àwọn Yorùbá ó ní àwọn, àwọn àgbà máa ń pè é lẹ́fẹ̀, àwọn Yorùbá máa ń pè é ní comedy.

Ó ti ṣe díẹ̀ tí mo ń fò ọ, àti ìgbà èwe mi ni mo ti ń fò kẹ́yìn. Nítorí wípé tí mo bá fò púpọ̀ jù nígbà púpọ̀ ọ ma ń fẹ́ rẹ mi. Tàbí tí n bá ti fẹ́ na ara mo ma ń fò.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń fi ń tọ́jú ara mi, mo máa ń tọ́jú ara mi, mo máa ń wẹ̀ lóore kóòrè láti fi tọ́jú ara mi, mo sì máa ń fọyín ní ẹ̀ẹ̀mejì lọ́jọ́, ọjọ́ kan mo máa fọyín lẹ́ẹ̀ẹ̀mejì, màá ṣi pàra, màá para, màá jẹun tó dára, bi mo ṣe máa ń tọ́jú ara mi ni.

Ha mo ma n ṣe atunlo ǹkan lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ṣàtúnlo lílo abọ́ bí mo bá ti jẹun tan ń fọ abọ́ mi. Ati àtúnlo aṣọ. A ṣàtúnlo aṣọ bí mo bá ti lo aṣọ kan tán, màá fọ̀ ọ́. A ṣàtúnlo àwọn ǹkan tí a ń wọ̀ sí abẹ́ aṣọ bíi pátá, bíi kọ́mú, gbogbo ǹkan bẹ́ẹ̀ ni a máa ń ṣàtúnlo rẹ̀. Nígbà mìíràn, mo máa ṣàtúnlo ìdè sórí tó ń pè ní wíìgì, màá ṣàtúnlo ìyẹn ni.

Fóònù alágbèká orísìírísìí ló wà, ìkan wà tí àwọn Yorùbá ń pè ní tan'násọ́bẹ̀, ó kéré báyìí, ìyẹn ò lè lo íńtánẹ́ẹ̀tì, àfikọ́ àfi ìpè nìkan ló máa ń gbà, à láti gbọ́ rédíò. Irú èyí tí mo wá ń lò ní èyí tí ó máa ń lo íńtánẹ́ẹ̀tì, òun ni àwọn olóyìnbó ń pè ní smartphone. Ẹ̀yà fóònù àgbékalẹ̀ tí mo sì wá ń lò ni Google Pixel.

Kò ṣe é se kẹ́yan rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn tàbí nǹkan tó fẹ́ bèrè lọ́wọ́ mi ni: Ṣé mo ti wọ ọkọ̀ ojú ìrìn rìn? Bo bá jẹ́ yẹn ni mo ti wọ ọkọ̀ ojú ìrìn rìn nígbà púpọ̀.

Hmm, àwọn ǹkan tí mo fẹ́ran lórí pizza, òhun ni cheese, òhun ni ẹran bí chicken ti wón máa ń gé sí inú pizza. Ǹkan tí mo fẹ́ràn nínú pizza niyen àti bí, bí ó ṣe rí lójú.

Mo jẹ́ ènìyàn tó má ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo wà láàrin àwọn ọ̀dọ́ bí i tèmi, mo ti ṣe ètò àwọn ọ̀pọ̀lọpọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ta fẹ́ ṣe èmi ni mo ṣo, èmi ni olórí tí mò ń to gbogbo ẹ̀, tí mò ń, tí mò ń jẹ́ kí gbogbo ǹkan lọ létòlètò.

Mo máa ń ka ìwé tí yóò jẹ́ kí, tí ó jẹ́ kí n tẹ̀síwájú. Mi ò ṣàdédé káwe. Èmi ò kí ń ka àwọn ìwé tó ṣe pé ìtàn ni. Èmi máa ń ka àwọn ìwé tó je wipé bí mo bá kà á, yóò jẹ́ kí, yóò jẹ́ ká yé tẹ̀mí nítù mó.